Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláìbáṣepọ̀, hmmm ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláìbáṣepọ̀ aláìbáṣiṣẹ́pọ̀? Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláìbáṣiṣẹ́pọ̀, ṣiṣẹ́pọ̀? Ìbéere yìí ó lè diẹ torí pé.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Mo fẹ́ lọ sí yàrá mi náà ni. Àbí bóyá kí n jáde lọ sí ibi tí mo lè gbádùn ara mi. Méjèèjì náà ni mi ò lè, mi ò lè fi sọ́kàn sí kí n ṣe. Tí ń bá wà ní ilé, mo máa wà nínú iyàrá mi, mi ò kí n ṣe ǹkan púpọ̀ bẹyẹn. So ìgbé ìdáhùn tí ìbéèrè tí mo lè sọ nípa ibi tí èyàn lọ lè lọ ṣe ìsinmi òun.